Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń gbé àpò ẹ̀yìn ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà míràn mo máa ń wúwo, ìgbà míràn mo máa ń fẹ́rẹ̀. Mo máa ń gbé àpò ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ní ìgbà mìíràn lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Èyí tó ṣe pàtàkì láti ṣe nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀, kó ọkọ̀ má lọ àìníri aìdá o àbúrú o sí níṣẹ́lẹ̀. Èyí ni ó máa ń jẹ́ safety precaution tí ènìyàn bá wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará aládùúgbò mi dáadáa. Èyí mú mi ní ìfarakẹ́ra pẹ̀lú àwọn aládùúgbò. Gbogbo aládùúgbò mi ni mo mọ̀ dájú dáadara, èyí tí ó sì jẹ́ kí ìfẹ́ kó kúná gogo ní àárín gbogbo wa.

Mi kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Oúnjẹ tó bá ti dùn, oúnjẹ aládùn, gbogbo oúnjẹ tí ó bá ti dáa lára ni èmi máa ń jẹ. Kò sí oúnjẹ yálà ò kéré àbò tóbi tí mo ní ìkórìíra sí. Kò sí oúnjẹ kankan tí mo ní ìkórìíra sí.

Ó máa ń ṣe ètò àwọn ímélì mi ní ìlànà àti eyí tótó àti èyitò yẹ. Ètò àwọn ímélì mi máa ń jẹ́ èyí tó tò lẹ́kun, lẹ́kun rẹ́rẹ́. Àwọn ímélì tí ò wúlò máa delete wọ́n dànù. Àwọn ímélì tó dára, ma fi sílẹ̀. Ó sì máa ń wo ímélì mi lóòrèkóòrè láti mọ̀ boya mo ní ìròyìn tuntun láti gbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà láti jẹ́ kí rí pé àwọn ọjà mí ní ìmọ́tótó. Ìmọ́tótó ni ó máa fa. Tí ọjà bá ṣe ní ìmọ́tótó ni customer yóò ṣe pọ̀ sí i. Mo máa n ṣe ìtọ́jú ọjà dáadáa. Ìtọ́jú ọjà ṣe pàtàkì láti lè jẹ́ kí ó fa customer sí ra.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù yálà láti fi ko nǹkan, láti fi gbé nǹkan tàbí láti fi mú nǹkan. Ọwọ́ ọ̀tún ni mo ń lò ju òsì lọ. Ọwọ́ ọ̀tún ni èmi mọ̀ lò dáadáa.

Mo máa ń tọ́jú èékánná mi lòrèkóòrè, gígé eekanna se pataki. Fún ẹni tó bá ní ìmọ̀toto, mo máa ń ṣe gígé èékánná mi ní gbogbo ìgbà, mo especially ní ìparí ọ̀sẹ̀. Mo máa ha, mo sì máa fọ̀ bí ò mọ́ tónítóní.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko osin, èyí ti àmáṣí ajá. Ajá mi, ó jẹ́ ohun tó máa ń taní lólobo tí a bá rí ohun kan kan tí ó rin ni ayika ati àyide yen agbègbè ilé mi. Ajá jẹ́ ohun kan tó jẹ́ ohun tó ní ìṣọ́ra. Ajá dára lọ́pọ̀lọpọ̀

Ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìrántí àwọn ọ̀rọ̀ àṣìná mi ni pé mo máa ń ṣe àkàró, mo máa ṣe àkàró, àdàrò gbogbo àwọn nǹkan tí mo ti sọ pínnú láti ṣe. Àwọn èyí ni yóò tọ́ mi sọ́nà láti mọ̀ pé, àh! Ọ̀rọ̀ kàn bẹ́ẹ̀ tí mo ti ṣìná, màá wá padà lọ se atunyewo rẹ́.

Bẹ́ẹ̀ni, àgbàlá òjò wà ní inú bí i ilé mi, èyí tí ó túmọ̀ sí ibi tí omi sì máa ń dá ya ya ya tí òjò bá rọ̀. Irú àgbàlá òjò o ṣe pàtàkì láti lè rí i dájú pé a gba omi òjò tí òjò bá ń rọ̀.

Gbogbo ìṣòro tí mo bá ní níbi iṣẹ́, mo máa ń tètè kojú rẹ̀ láti wípé mo jí ìṣòro náà padà sí ìbùkún. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti kojú ìṣòro níbi iṣẹ́ ni láti mọ̀ dájú pé ohun tó mú ìṣòro wá, màá ṣe dájú pé mo rùn ṣètò àlà kalẹ, àlà ìlànà kalẹ̀ tí yóò tán, tí yóò pa ìṣòro náà, tí yóò sì mú ìṣòro náà kúrò.

Áàpù, àwọn áàpù tí mo máa ń lò jù ni WhatsApp, Facebook, Instagram, Twitter àti LinkedIn. Mo sábà máa ń lo WhatsApp dáadáa ní gbogbo ìgbà àti Instagram àti Twitter. Áàpù tí a mọ̀ sí X, àwọn ni mo máa ń lò dáadáa. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lo TikTok.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n, dójúìwọ̀n software mi èyí tó túmọ̀ ṣí pé àwọn software mi o ma wà updated. Ó sì máa ń jẹ́ èyí tó ṣe àkọ́kọ́ nínú èyí tí ó wà lóde, ta yé ń lò nísìnyí. Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi dáadáa.

Rárá, mi ò kí lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Èmi ò kí lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Èmi máa gbọ́ ase ni lò. Mi ò mọ bí ase ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yìyà àwòrán lọ́pọ̀lọpọ̀. Yala tí mo bá lọ sí ilé ìjọsìn tàbí tí mo bá fẹ́ jáde abi tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, mo máa ya àwòrán, mo máa ya ara mi. Mo sì lè pe kí àwọn èèyàn kòóyà mi, mo máa ń ya àwòrán dáadáa. Mo fẹ́ràn láti ya àwòrán ní opọ̀lọpọ̀.

Ọ̀nà tí mo máa ń gbà láti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, láti rí i dájú pé ìpàdé wa ó rùn lọ bí oyin, ìpàdé wa ó dùn, láti mú pé gbogbo nǹkan tí oníbàárà mi fẹ́ ni mo ṣe fún un, láti rí pé gbogbo nǹkan tí ọ̀gá kàkán kò, tí oníbàárà mi fẹ́ rà ni ó wà, mi ṣépè.

Owó àwọn ènìyàn mo máa ń gbà ní ọ̀nà tó to àti ọ̀nà tó yẹ tí a fi ń banilọ́wọ́. Mo máa ń gba owó àwọn ènìyàn ní ọ̀nà tó mú respect wá. Tó bá ti jẹ́ pé àgbàlagbà ni, mi ò ní na owó. Tí àgbàlagbà bá na owó sí mi ni màá gba owó náà. Àmọ́ tí ó bá jẹ́ pé ẹni tí mo jùlọ máa na owó sí i.

Orí ò kí ń fọ́ mi. Kẹ̀kẹ́ ní orí fífọ́, orí fífọ́ máa ń wá lẹ́ẹ̀kọ̀kan nígbà pé ayálàgbà tí mo bá ti ṣe iṣẹ́ àṣekára tàbí tí mo ti ṣe iṣẹ́ jù, orí fífọ́ máa máa fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan báyẹn, àmá ni ní ọ̀pọ̀ ìgbà orí ò kì sábà fọ́ mi.

Tí iṣẹ́ bá pọ̀, mà á mu omi, mà á tún jẹun. Tí ebi bá ń pa mí, mà á tún kù yàṣẹ́. Mọ máa ń pàrọ̀ sí sun iṣẹ́, mo máa ń pàrọ̀ ọkan nígbà tí iṣẹ́ bá pọ̀ láti jẹ́ pé ọkan mi kò le àti ohùn tí ó mú iṣẹ́ náà yá. Èyí ni mọ máa ń fẹ́ múra mi lọ́kàn lẹ láti ṣe iṣẹ́ takuntakun.

Máan gba ìyìn nígbà tí àwọn eeyán bá n yìn mí, àmó lọ́pọ̀ ìgbà ni mi ò kí fẹ́ káwọn eniyan ko maa yìn mí, àmọ́ tí mo bá ríi tí àwọn ìyá bá fẹ́ yìn mí, èmi yóò fi ìrẹlẹ̀ má a fi gba ìyìn náà mi ọ, láìkí ki ma gbéraga àbí kí n má a fọwọ́sọ̀yà pé èmi ni mo ṣe.

Mm, ìgbádùn mi ni tí mo bá a ṣe e. Iṣẹ́ tán, tí mo bá ti parí gbogbo iṣẹ́ mi, tí mò ń jẹun, tí mò ń mu ọtí ẹlẹ́rìndòdò, mo máa ń jẹ ìgbádùn mi ni àkókò bẹ́ẹ̀. Tàbí tí mo bá ń play video games. Yálà tí mo bá ń gbá géèmù lórí fóònù mi, tàbí tí mo bá ń wo fíìmù nínú orí ẹ̀rọ amóhùnmáwòrán, eyi máa ń jẹ́ ohun tó má ń mú mi gbádùn lọ́pọ̀lọ́pọ̀ láti lè jẹ́ kí ìgbádùn mi kó má a yọrí síre. Lọ́pọ̀ ìgbà tí mo bá ń jókòó, tí mo bá ń wo ẹ̀rọ amóhùnmáwòrán tàbí tí mo bá ń play game lórí fóònù mi, mo má ń gbádùn dáadáa. Inú mi á dùn, aya mí á ya gágá, ìgbádùn mi rèè wọ̀nyí.

Rárá òwe mi kò ya àwòrán kankan yálà ó tóbi, tàbí ó kére sí ara mi. Mi ò ya tattoo, mi ò ya àwòrán alárá sí ara. Ara mi wà bí Ọlọ́run ṣe dá mi. Àwọn ènìyàn tó máa ń ya tattoo mo gbọ́ pé wọn ò kí ń lè fún ènìyàn ní ẹ̀jẹ̀ nítorí fún ìdí èyí èmi kò fẹ́ ya tattoo kankan tàbí kí n ya àwòrán kankan sí ara. Kò má ba à lè dín mi lọ́wọ́, ó ṣe idìnà fún mi láti má lè fún ènìyàn ní ẹ̀jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Láti kékeré rí emi ti mo, mo kẹ̀kẹ́ gùn. Eru eyi to maa ń gùn mi. Àwọn òbí mi, wọ́n ra kẹ̀kẹ́ fún mi nígbà tí mo wà ní kékeré. Mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Yẹ láì pẹ́ kí kẹ̀kẹ́ kékeré ni tàbí kẹ̀kẹ́ tí tóbi, mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa, dáadáa. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí a fi ṣèrè nígbà táa wà ní kékeré tàbí táa máa fẹ́ mú ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Èyí tó ń mú kí ohùn èèyàn, ohùn mi kó jágiri sí kó sì loud. Mo máa ń lo ohùn, ẹ̀rọ ìrànwọ́ ohùn nígbà mìíràn, ní ilé ìjọsìn tàbí tí mo bá ṣe video content láti ṣe ipolówó ọjà tàbí láti ṣe video content sórí ẹ̀rọ ayélujára fún àwọn ènìyàn ọ̀rẹ́ mi láti rí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ lọ́pọ̀ ìgbà ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ní gbogbo ìgbà tí a bá ní ẹni kẹ́nì tó ní ìpà lára tàbí tó nílò ìrànlọ́wọ́ àkọ́kọ́. Èmi mọ bí a ṣe ń ṣe, èyí ni mo ti kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, nígbà tí mo wà ní Yunifásítì of Ìlọrin. Èyí tá mọ̀ sí uniÌlọrin. Mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹni kẹ́ẹ́nì. Ènìyàn k'ènìyàn tó bá nílò ìrànwọ́ àkọ́kọ́ ní gbogbo ìgbà lásìkò mí kan, bóyá wọ́n ń sá eré ni àbí wọ́n ṣeré ìdárayá, ọ̀nitọ̀un wà nílò ìrànwọ́ àkọ́kọ́. Mo mọ bí a ṣe ń ṣe é.

Ìsinmi ọdọọdún jẹ́ ìsinmi pàtàkì tí ó yẹ kí ẹ̀yin máa gbà. Ọjọ́ bí mẹ́ẹ̀ẹ́dógún ni mo máa n ní fún ìsinmi ọdọọdún. Èyí ni yóò fún mi ní àǹfààní láti bá àwọn ẹbí mi, àwọn ará àwọn ọ̀rẹ́ ojú lumọ̀, láti sọ̀rọ̀, láti jíròrò, láti ṣe ìjọyọ̀, láti ṣe àjọyọ̀, láti ṣe afẹ́fẹ́ yẹyẹ. Nígbà náà ni a máa reminisce lórí àwọn ohun kọ̀ọ̀kan a tun máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún.

N ò ń mu pirotíìnì, èmi kò, mi o kíí mu-ún. Iyíì, àwọn ohun ti èmi kò nífẹ̀ẹ́ sí láti máa mu. Nígbàtí ara mi bá dá àbí ara mi kò dá, èmi ò mọ bí a ṣe ń mu àwọn nǹkan nkan báyìí.

Ìṣẹ́gun ọdẹ ló jẹ́ nǹkan pàtàkì tí àwọn ọmọ Yorùbá máa ń ṣe. Èyí ni ọ̀nà láti gbàrí ìṣẹ́gun nípa ṣíṣe iṣẹ́ ọdẹ. Ó máa ti tóbi ọdún mẹ́ta sẹ́yìn tí mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ.

Ọ̀nà tí mo máa ń gbà láti rí lílò àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni màá rí ara balẹ̀, màá ṣe sùúrù jọjọ.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni ìyí ta máa sí WC. Tí mo bá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, torí irú tọ́lẹ́ẹ́tì WC ni mo máa ń jókòó sí ìyẹn aláwo. WC aláwo láti lè ṣe ìgbọ̀nsẹ̀. Mo máa ń fẹ́ràn láti ṣe ìgbọ̀nsẹ̀ ní private toilet. Public toilet kò dùn mọ́ mi láti máa ṣe ìgbọ̀nsẹ̀ torí àrùn kárùn pọ̀ jọjọ lórí lé níta nísinyìí. Kí èèyàn kó má lọ lu ìgbà di àrùn àgbo ògùn, Ọlọ́run ò ní jẹ ká rí i. Mo fẹ́ láti máa ṣe ìgbọ̀nsẹ̀ ní private toilet mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin. Ọkọ̀ máa ń sáré lójú pópó, ẹlòmíràn kò mọ ọkọ̀ wà, ẹlòmíràn mọ ọkọ̀ wà, ẹlòmíràn máa ń tẹ̀lé òfin náà, ẹlòmíràn kò kì í tẹ̀lé òfin náà tí a bá ṣálágbàpá dẹ̀ àwọn irú ènìyàn báyìí. Eyan gbọdọ̀ ní ìlànà tó tọ́, ìyẹn òfin ìyára ọkọ̀ lójú pópó kí Ọlọ́run má ṣe jẹ́ kí mọ̀tọ̀ fi orí san pọ́

Mo máa ń fọ aṣọ mi ní òorékòóre. Tí aṣọ mi bá ti dọ̀tí, mo máa ń fọ̀. Aṣọ tó dọ̀tí kò dára láti máa wọ̀. Ìgbà tí mo máa ń fọ aṣọ mi jẹ́ òpin ọ̀sẹ̀. Ni òpin ọ̀sẹ̀, iyẹn ni weekend ni mo sábà máa ń fọ aṣọ mi.

Alábàáṣiṣẹ́pọ̀ ṣe pàtàkì. Ọ̀nà púpọ̀ la lè gbà láti lè lò láti yan alábáṣiṣẹ́pọ̀. Yálà a lè lo interview tàbí ìdánwò fún ẹni bẹ́ẹ̀. Èyí ni ó jẹ́ ká mọ̀ pé bóyá onítàn yẹn rántí tàbí ó kójú òṣùwọ̀n, ó ká ojú òṣùwọ̀n láti ṣe irinṣẹ́ náà. Èyí tí a bá fẹ́ jọ ṣe papọ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa rìn lórí atẹ́gùn dáadáa torí pé èyí wà lára àwọn ìrìn tó yára, tó ṣe kánmọ́kánmọ́, tí ó ní wàhálà tàbí stress nínú. Ó máa jẹ kí èèyàn kó tete dẹ́ ibi tó ń lọ ṣì tún máa ní comfort, comfortability rẹ̀ wà òkè dáadáa. Èmi fẹ́ràn láti máa rìn ìrìn atẹ́gùn lọ́pọ̀ ìgbà.

Àwọn ohun wọ̀nyí ni ó ṣe pàtàkì láti rí nínú òṣìṣẹ́ tuntun. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó mọ iṣẹ́ ṣe, tó sì ní ìtara iṣẹ́, tó sì yẹran tì, tó sì ṣe dáadáa. Onítọ̀hún gbọdọ̀ jẹ́ ẹni tó dùn wò, ẹni tó máa ń wá ibiṣẹ́ déédéé láà ní ìgbà, à, nǹkan tí mo ń sọ ni pé ó gbọdọ̀ wá punctual because. Olóyìnbo ní punctuality ni soul business. Ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó máa ń yàrá dé ibi iṣẹ́, tí ò sì mú iṣẹ́ pẹ̀lú ẹ̀mí yẹpẹrẹ àbí ọwọ́ yẹpẹrẹ.

Bẹ́ẹ̀ni mo máà ń ṣe--mo máà ń ṣe ìwé kíkọ́ pẹ̀lú owó, nítorí wọ́n ní nǹkan tí a bá fowó rà, ó máa mumu láyà ẹni. Tí mo bá fi owó kọ ìwé, mà á make sure pé mo fojú sí ìwé náà, mó lè fi gbogbo ọkàn mi se. La ti lè ṣe àṣeyọrí, la ti gberegede ní ìpín ìwé kíkọ.

Bẹ́ẹ̀ni, lẹ́tà kíkọ jẹ́ nǹkan tí a lè fi fi information ránṣẹ́ yálà sí ẹni tó wà ní òkè òkun tàbí ẹni tó wà ní orílẹ̀-èdè. A lè kọ lẹ́tà sí olólùfẹ́, a lè kọ lẹ́tà sí ẹbí, a lè kọ lẹ́tà sí ọ̀rẹ́, a lè kọ lẹ́tà sí ara. Mo máa ń kọ lẹ́tà sí ènìyàn láti orí fóònù mi tàbí kí n fi bírò àti ìwé kọ, máa fi sínú envelope láti fi ṣe ìránṣẹ́. Àmọ́ ó wọ́pọ̀ lórí fóònù mi ni mo sì máa ń kọ lẹ́tà sí ènìyàn.

Owó tí mò ń gbà o ṣe kò dára tó nítorí gbogbo ǹnkan ti wọ́n. Owó náà kò ka enú dáadáa mọ́. Owó tí mò ń gbà kò dára tó, oúnjẹ ti wọ́n, epo wọ́n, èkìńlà sì ibìkan sì ibòmíràn, ó ti wọ́n. Ó yẹ kí owó náà kò gbéra sí. Ní tí mò ń gbà kò tó mi at all kò ka mi lẹ́nu.

Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń fi Google Applicator, Google Authenticator ni mo máa ń kó àwọn ohun wọ̀nyí sí tí mo bá mọ̀ pé ó ṣe pàtàkì. Èmi kò really trust iCloud dáadáa. Àmọ́, gbogbo àwọn ohun ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì, ọ̀nà tí mo máa ń gbà láti dáàbò bo wọ́n ni láti kó wọn sí, sí orí Google Authenticator tàbí òmíràn lórí cloud.

Mo fẹ́ràn ìyálẹ́ta tí èèyàn bá ti ti ibiṣẹ́ dé, mo fẹ́ràn nítorí pé kò sí iṣẹ́ mó fún ọjọ́ naa. Mo fẹ́ràn, àkókò ìyálẹ́ta yìí ṣe pàtàkì torí pé àwọn ọmọ ẹbí, ará, wọ́n ti wà nílé. Àwọn ọmọ tó bá lọ school o ti dé, àwọn ìyàwó náà o ti tibi iṣẹ́ dé, gbogbo ojú ò pé sílé. Àkókò ìyálẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọjọ́.

Bẹ́ẹ̀ ni, ara àwọn ọ̀nà tí èèyàn le gbà láti lè ní oníbàárà tuntun ni láti máa mójútó wọn lórí ẹ̀rọ ayélujára àbí fóònù. Mo máa ń pè wọ́n, mo máa ń fi àtẹ ìránṣẹ́ sí wọn láti kí wọn lóòrèkóòrè pé báwo ni ṣe gbogbo ẹn lọ dáadáa, ẹ bá wa rajà ni àbí kí ló dé. Mo sì máa ń kí wọn, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Èmi kò mọ̀ gbogbo àwọn ará aládùúgbò mi dáadára o nítorí pé jẹ́jẹ́ ni ọmọ Èkó ń lọ. Ara àwọn aládùúgbò mi se ọ̀pọ̀, yóò mú ilé, yóò le díẹ̀ fún mi láti mọ gbogbo ènìyàn tó wà ládúgbò mi. Èmi kò mọ̀ wọ́n díẹ̀ nínú wọn náà ni mo mọ̀. Awọ̀n tí mo máa ra jà lọ́dọ̀ rẹ, àwọn tí mo máa ra ǹkan lọ́dọ̀ wọn àti àwọn tí mo máa ra pure wọtà. Gbogbo àwọn ará aládùúgbò mi a ní ìjàrí ṣùgbọ́n mi ò mọ̀ gbogbo wọn tán.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀ṣẹ̀ kọjá, ó kọjá 150. Lọ́ se ọ̀ṣẹ̀, a yóò tó bóyá ká sọ pé 70 gig lọ́sẹ̀ ọ̀ṣẹ̀, torí mo jẹ́ ẹni tó máa ń lo data dáadáa. Mo máa ń wà lórí Íńtánẹ́ẹ̀tì láti lè kọ́ ẹ̀kọ́ àti láti kọ́ ènìyàn.

Èyín jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí orí èyàn kó wú, tó sì máa ń mú iṣẹ́ ẹnì yà. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà láti gbà ìyìn. Tẹ́lẹ̀ tí mo bá ti ṣe ǹkan gidi, tí mo bá ṣe ǹkan tí ẹ kìí ṣe lẹ́nu iṣẹ́, àwọn ọ̀gá mi àtàwọn akẹgbẹ́ mi wọn yóò gbé orí yìn fún mi lẹ́nu iṣẹ́. Tàbí tí mo bá rán ènìyàn lọ́wọ́, yálà ọ̀rẹ́, ojúlùmọ̀, ará tàbí ará àdúgbò, iyìn ni wọ́n máa gbé fún mi. Wọ́n máa ngbé iyìn fún mi èyí tó ṣì ma ń mú fún mi ní ìwúrí láti lè ṣe ohun tó dára mìíràn.

Ẹgbẹ́ eré Chelsea ni tí mo fẹ́ràn jù kódà. Chelsea mọ bọ́ọ̀lù gbá. Àwọn tí wọ́n wà ní Chelsea bíi Didier Drogba nígbà kan, àwọn bíi Hazard àwọn wọ̀nyí ni ó mú mi fẹ́ràn Chelsea jù. Àwọn tó sì wà ní Chelsea náà nísìnyí wọ́n ń ṣe dáadáa. Mo fẹ́ràn Chelsea, mo fẹ́ràn ẹgbẹ́ eré idárayá tí a mọ̀ sí Chelsea Football Club dáadáa.

Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ yìí a máa dùn, a máa dùn jẹyán, a máa dùn mu ògì, ìyẹn tí a mọ̀ sí kókó. Mo fẹ́ràn ẹ̀fọ́ dáadáa, ẹ̀fọ́ dáa lára, ẹ̀fọ́ máa ń ṣe ara lóge ó sì máa ń ṣe ara ní àǹfààní.

Ìgbà mí ìrìnàjò mi lọ síbí ṣẹ́ o máa yára tó jẹ́ pé kò ní gbà mí ní wákàtí kan. Ìrìnàjò mi lọ síbí ṣẹ́ ìgbà mí máa ń gbà mí ní ìṣẹ́jú ọgbọ̀n tàbí ìṣẹ́jú mẹ́rin, wákàtí kan kún ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Ó depend lórí bí ọ̀nà bá ṣe free sií ìgbà mí. Ojú pópó yóò di gọ́gọ́ tí ó dọ̀pù yóò sì wà. Iyẹn tí a mọ̀ sí traffic. Ìgbà mí ọ̀nà yóò tòrò-- yóò tò, ọ̀nà yóò free kò ní sí traffic. So àwọn ọ̀wọ́n yìí ni ó máa ń dí-- ó máa ń ṣe features àwọn nǹkan tó determine bí màá ṣe yára dé ibi iṣẹ́ sí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni WC. Eyi ti a mọ́ sí orí àwo. Èmi ò fẹ́ràn kí máa ṣe ìgbọ̀nsẹ̀ ní ìta gbangba tàbí nínú igbó tàbí eyi ta mọ̀ sí short put. Rora ya a sínú ọ̀rá kó ju sínú igbó, èmi kò kìí ṣe bẹ́ẹ̀. Èmi ò sì fẹ́ràn kí máa ṣe ìgbọ̀nsẹ̀ ní public toilet torí èèyàn lè kó àrun. Mo fẹ́ràn láti má ṣe ìgbọ̀nsẹ̀ ní tọ́lẹ́tì ilé mi.

Mo máa ra nǹkan ní orí íńtánẹ́ẹ́tì, mo sì máa ra nǹkan ní ọjà. Ìgbà mìí, mo máa ra nǹkan legbẹ̀é títì tí mo sì máa lọ ra nǹkan ní ṣọ́ọ̀pù. Bin bá ti rí ohun tó wù mí, yala ó jẹ́ eletronisi tàbí ohun èlò nínú ilé, mo máa dúró, mo máa rà á. Mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì. Ìgbà mìí, mo máa ra fóònù lórí íńtánẹ́ẹ́tì, mo sì máa ra àwọn nǹkan tó mú ẹrọ ayélujára bíi pawa banki, saja lórí íńtánẹ́ẹ́tì.

Mo fẹ́ràn láti kọ́ bí a ṣe ń tíredì, ìyẹn trading àti bí a ṣe ń ra stock. Àwọn wọ̀nyí ni ǹkan tí ó lè mú owó tí mo gbọ́ láti ẹnu àwọn èèyàn àti tí mo sì rí ní orí íńtánẹ́ẹ̀tì pé ó máa mú kí èèyàn kún ní àfojúsùn ọjọ́ ọ̀la àti kí èèyàn kó lọ́wọ́ lọ́wọ́. Mo máa nífẹ̀ẹ́ sí tí n bá lè kọ́ trading àti stock dáadáa.

Ojoojumọ nigbogboigba ni mo máa ń kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ torí èmi kò fẹ́ràn láti dúró sí ibi kan. Tí èèyàn ò bá kọ́ nǹkan tuntun, èèyàn ò ní lọ síwájú, èèyàn ò ní le tẹ̀síwájú. Mo máa ń kọ́ nǹkan tuntun lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń kọ́ lórí ibi- níbi iṣẹ́. Tí mo bá ti rí nǹkan tuntun ní Íńtánẹ́ẹ̀tì, màá practicalize ẹ̀ tí mo bá ti dé ibi iṣẹ́ láti mọ̀ dájú pé, àáà, èmi náà ti ń blend pẹ̀lú. Bí ayé ṣe ń yí, èmi náà ń blend. Bí ayé ń yí, èmi kò dúró sójú kan.

Mo fẹ́ràn láti sí fèrèsé ọkọ̀ yẹn nígbà tó orú bá mú tí mi ò tan AC, àmọ́ tí mo bá ti tan AC mi ò fẹ́ràn láti sí fèrèsé ọkọ̀. Mo máa ń fẹ́ kí n wà nínú ọkọ̀ láìsí fèrèsé, àmọ́ tí mi ò bá tan AC mo máa make sure pé mo sí fèrèsé ọkọ̀, ṣùgbọ́n mi ò níí sin pupo jù.

Ilé ìjọsìn ni mo fẹ́ràn jùlọ torí ọkan mi máa balẹ̀, ara mi sì máa yá gágá. Mo fẹ́ràn ilé ìjọsìn ibi tí maa ti gbe Ọlọ́run níga, ibi tí maa ti gbe Ọlọ́run sókè àti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun tó ṣe, ohun tí ó ń ṣe àti ohun tí ó ṣe nínú ayé mi. Mo fẹ́ràn ilé ìjọsìn.

Kò burú, mo máa, mo fẹ́ràn láti pín oúnjẹ mi, tí mo bá rí ẹni tí ó fẹ́ jẹ, ìyan tí kìí ṣe wèrè, ẹni tára rẹ̀ pé tó wà ókè. Mo máa share oúnjẹ mi pẹ̀lú rẹ̀ kò sí àbúru níbẹ̀. Èmi kò fẹ́ kí ẹyankan kan kojẹ aláìní, mo fẹ́ràn láti pín oúnjẹ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ilé ìdárayá ni a ti máa ń ṣe àwọn exercise bí ká gbé irin, ká ṣe push up, ká máa jog àti ká máa gbé irin. Ilé ìdárayá máa ń jẹ́ kí ara mi kóji pẹpẹ Tí mo bá ti ṣe ìdárayá tán, yio ni kí n ní fitting Mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo ní irungbọ̀n mi, irungbọ̀n mi sì dùn wò dáadáa. Èyí máa ń jẹ́ kí n dùn wò, irungbọ̀n mi kò gbọdọ̀ kún jù. Ọ̀n gbọ̀, ọjọ́ kẹ́tàkẹ́tà ni mo máa ń fi klípà mi gé trim irungbọ̀n mi bó bá yè ṣe rẹ́gí kí ojú mi kó gun rege.